Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa fín tùràrí. Tùràrí oríṣìíríṣìí ló wà ní ìlú mi. O lè ra tùràrí onígi, mo sì le ra tùràrí gbẹ́rẹ́fu. Tùràrí onígi ó mọ n rùn, òórùn tó da. Tùràrí gbẹ́lẹ́fu kò kíi ń sábà ní òórùn. Tùràrí gbẹ́rẹ́fu o ń wá ní oríṣìíríṣìí. Kódà tùràrí imi wà fún ìlera, àwọn èèyàn máa ń fín tí nǹkan bá ń ṣe wọ́n kí ó bá le mú ara kí ó fi yá.

Ẹ bèrè lọ́wọ́ mi wípé báwo ni mò ń ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò. Ohun èlò já sí oríṣìíríṣìí, tó bá jẹ́ wípé ohun èlò bí ata àbí tòmátì ni, màá lọ sí ọjà, ibẹ̀ ni màá ti lọ ra àwọn ìpèsè ohun èlò yẹn. Àmọ́ tó bá jẹ́ wípé bí ìrẹsì tàbí ẹ̀wà ni, ó ní ọkùnrin kan tó jẹ́ àgbẹ̀ tí ó máa ń gbé wá bá mi nílé, tó bá ti wá gbé bá mi nílé, màá ra èyí tí mo bá fẹ́ rà nínú ẹ̀.

Ní ìgbà tí mo wà ní kékeré ni mo kọ́kọ́ lọ sí àgọ́ rí. Inú mi dùn láti wà pẹ̀lú àwọn ìyókù mi ní àgọ́. Eré oríṣiríṣi ni a ṣe ní ọjọ́ náà. Mo wà ní ilé-ìwé gíga ni mo tún wá lọ sí àgọ́ ní ẹlẹ́ẹ̀kejì. Èmi àti àwọn ìyókù mi a ń ṣe eré ìdárayá lorisirisi. Mo gbádùn kí n máa lọ sí àgọ́

Ẹ bèèrè wípé ṣe mo fẹ́ràn kí ń kọrin. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí màá kọrin. Orin oríṣìíríṣìí lè mi a máa kọ. Tí mo bá ṣe ń kọrin afro, màá máa kọrin fújì. Tí mo bá ṣe ń kọrin fújì, màá tún máa kọrin ọmọdé tàbí kí ń kọrin àgbàlagbà. Orin kíkọ jẹ́ nǹkan tí ó máa ń mú inú èèyàn jùn ó máa ń mú inú èèyàn dùn. Nítorí ẹ ni mo ṣe fẹ́ràn kí màá kọrin. Mo fẹ́ràn láti máa kọrin gidigidi gan.

Bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ ni wípé mi ò kí ń ná owó yẹn ní ìnákùná. Mo máa ń pi n owó sí bí ọ̀nà márùn, tí mo bá ti pín sí ọ̀nà márùnntán, màá wo èyí tó jẹ́ wípé a fẹ́ fi ra nǹkan wọnú ibi iṣẹ́ ni, màá sì mú èyí tó jẹ́ wípé a fẹ́ fi ra nǹkan fún àwọn òṣìṣẹ́ tàbí èyí tó jẹ́ wípé a máa gbé fún ẹni tó ń pèlò iná fún wa ní ibi iṣẹ́

Ẹ bèèrè wípé ìgbà mélòó ni mo máa ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀. Èmi àti àwọn ọ̀rẹ́ mi máa ń sábà ń pàdé ní ọjọ́ àìkú. Nítorí wípé tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá ti ríra wa tipẹ́ tipẹ́, a máa ní ǹkan tí a fẹ́ bá ara wọn sọ, táa fẹ́ bá ara wa sọ. Nítorí ẹ́ là ṣe mú ọjọ́ aìkú "as" ọjọ́ tá ao mọ̀ fi pàdé ara wa. Ọjọ́ àìkú àìkú là a mọ̀ ń pàdé ara wa.

Nínú coffee tàbí tea èwo ni mo fẹ́ràn jù? Mi ò tíì ẹ wá le sọ wípé ọ̀kan pàtó ni mo fẹ́ràn jù. Coffee àbí tea, àwọn méjejì wọ́n dáa lẹ́nu. Mo fẹ́ràn láti máa mu wọ́n. Mo fẹ́ràn coffee nígbà mí, nígbà mí tea òun ni ó máa ń wù mí mu. Ṣùgbọ́n èyí tí mo máa ń sábà mu ju òun ni tea. Nítorí wípé gbogbo ará ilé mi ló fẹ́ràn kí wọ́n a máa mu tea ju bí wọ́n ṣe máa ń mu coffee lọ. Nítorí ẹ ni mò ṣe máa ń mu tea ní jojọ́mọ́.

Èmi fẹ́ràn láti máa ń ṣe àtúnlo nǹkan nítorí wípé, nǹkan tó da fún ilé ayé jú nìyẹn, kí èèyàn ó mọ tún nǹkan lò. Èmi ni bí láílọ̀nù, mo fẹ́ràn láti máa tún láílọ̀nù tí mo bá ti lórí tẹ́lẹ̀, mo fẹ́ràn láti máa tún lò nítorí wípé kó má ba dá ìdọ̀tí kalẹ̀, kó má ba mọ́ pa àwọn nǹkan ọ̀sìn lára, kó sì má pa àwọn èèyàn náà lára.

Bẹ́ẹ̀ni o, mo mọ ìtumọ̀ orúkọ mi. Bàbá mi sọ mí ní Oluwakemi, nítorí wípé wón gbàgbọ́ wípé ọmọ oníkẹ̀ ni mo jẹ́. Oluwa ké àwọn iná ni wón fi bí mi. Wón mọ̀ ń pè mí ní pé èmi ni ọmọ bàbá mi. Màmá mi náà sì máa ń sọ wípé èmi ni mo ké àwọn nígbà tí wón bí mi. Wón sọ wípé Oluwa ké àwọn, Oluwakemi òun ni orúkọ mi.

Kọ̀m̀pútà oríṣiríṣi ni mo ní ní ilé. Mo ní kọ̀m̀pútà pẹ̀lẹ́bẹ́ tí ènìyàn lè máa ń gbé ka, tí wọ́n pè ní tábúlẹ́ẹ̀tì. Mo sì ní kọ̀m̀pútà èyí tí ènìyàn máa ń gbé sí orí itan, tí wọ́n pè ní láptop. Lápọ́ọ̀pù mí, orúkọ rẹ̀ ń jẹ́ HP láptop. Mo tún wá ní kọ̀m̀pútà tí ènìyàn máa ń gbé ka orí tábìlì. Orúkọ kọ̀m̀pútà tí ènìyàn máa ń gbé ka orí tábìlì, òun jẹ́ Dell kọ̀m̀pútà.

Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ tí a máa ń fi ń wẹ̀ ní nǹkan tí wọ́n ń pè ní swimming pool. Èmi a máa ń fẹ́ràn láti lọ sí swimming pool lọ́sọ̀ọ̀sẹ̀. Nítorí náà ni mo ṣe ra aṣọ tí a fi ń wẹ̀. Aṣọ tí a fi ń wẹ̀ mi ó pé oríṣi mẹ́ta. Mo ní aláwọ̀ ewé, mo ní èyí tó pupa, mo sì ní èyí tó dúdú.

Èmi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí wípé mi ò mọ ìwúlò rẹ̀. Ọ̀rẹ́ mi kan sọ fún mi wípé òun máa ń lò ọ́. Ṣùgbọ́n nígbà tí mo wà lọ́dọ̀ rẹ̀ tí ó lò ó níṣojú mi, èmi ò rí ìwúlò rẹ̀. Nítorí náà ni mi ò ṣe é lò rí. Ṣùgbọ́n a wù mí kí n máa lò ó tí mo bá ní owó láti fi rà. Ṣùgbọ́n mi ò ní owó láti fi ra. Nítorí náà ni mi ò ṣe é lò.